Omi tó máa ń mu lójoojúmọ́ pọ̀ tó? Omi tí mo máa ń mu lójoojúmọ́ ó máa ń pọ̀ gan. Àmọ́ nígbà mi tí mi ń bà sí ní àyíká ibi tí omi wà mo lè máa mu omi púpọ̀. Nítorí náà bí ojú ọjọ́ bá ṣe rí bóyá oòrùn mọ́ àbí ojú ń rọ̀ ni yóò sọ bóyá màá mu omi púpọ̀ àbí mi ni mu omi púpọ̀.

Irú bàtà wo ni o máa ń wọ̀? Bàtà tí mo máa ń wọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni slipers ni mò ń máa ń wọ̀ nítorí pé ooru máa ń mú ní orílẹ̀ èdè mi. Àmọ́ tí mo bá fẹ́ lọ sí òde, òde tó bá jẹ́ òde alákọ̀wé, màá wọ bàtà shoe, kọ̀ọ̀kan shoe láti lè jẹ́ kí kì í lè dúró rẹ, kí n sì lè ṣe mú yangàn láwùjọ.

Ṣé o ní gíláàsì ọrùn? Rárá, mi ò ní gíláàsì ọrùn torí pé ojú mi ríran dáadáa. Bẹ́ẹ̀ni ọrùn kò kí n di mi lọ́wọ́ láti má ríran. Nítorínà mi kì í lo gíláàsì ọrùn.

Àwọn ojú òpó ayélujára wo ni o wà? Ehn mo wà ní ojú òpó ayélujára bí ọ̀nà mẹ́ta. Mo wà ní orí WhatsApp, mo wà lórí TikTok, mo wà lórí Facebook, mo sì wà lórí Telegram. Nípa idi eleyìí àwọn orí òpó ayélujára tí mo máa ń sábà lo jù naa ni gbogbo ohun tí mo ti dárukọ yi.

Ṣé o fẹ́ràn rin òkè? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa rin orí òkè, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ òkè ló wà ní àyíká ibi tí mò ń gbé. Nítorí náà, ijọ́ kí jọ́ tí mo bá ní ààyè láti lọ ṣe fàájì, kí n najú, kí n na ara, màá ń gbìyànjú. Mo dẹ̀ máa ń fẹ́ràn kí n rin lọ sí orí òkè tó súmọ́ mi láti lọ ṣe fàájì kí n sì najú.